Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Tí mo bá láwọn iṣẹ́ àkànṣe, mo máa n, mo máa ń ṣètò rẹ̀ bíi pé iṣẹ́ tó jẹ́ pàtàkì ni. Ìdí ni wípé tí mo bá ti rí pé iṣẹ́ àkànṣe lelè yìí, mà á ṣe é. Èé, mi ní fẹ́ kí ǹkan kan ó di mi lọ́wọ́

Mo máa ń pọn omi sílé tó ojo ọba tí rọ, tí máa ń dẹ̀ fọṣọ síta, tó ojo bá ti gẹ́gẹ́ tí máa ti rí pé ojò tí ń fọ́n máa kaṣọ mi wọlé. Gbogbo àwọn ẹrù tí mo ti dẹ̀ kó síta máa kó wọn wọlé. Máa wá ṣu ojò torí mó ma like omi ojò gan. Màá ṣu omi, mo máa pọn omi ojò sílé. So, tí báa ti pọn omi ojò sílé, màá dé, so that màá le maa rí lò.

A mo máa ń na ara, èmi ò le ná ara mi o. Kí ló dé bo máa ṣe ná ara mi? Èmi máa ń tọ́jú ara mi ni o. To ṣe wù mí mọ́, mó wa. Kò sowó tí mi ò le ná láti fi tọ́jú ara. Máa loògùn mi dédé, màá lo ra cream, màá wẹ̀, màá fọṣọ mi, mọ́ e tíe like ara mi rederede.

Oṣù tí mo fẹ́ràn jù nínú àwọn ọdún, mo like oṣù March torí March jẹ́ ọjọ́ ìbí mi. Mo de like oṣù December torí o je ọdún Kérésìmesì, ọdún olóyin, ọdún aládùn, ọdún ayẹyẹ tí inu gbogbo ẹyan máa ń dùn sẹ̀nsẹ̀nsẹ̀yẹn.

Mo máa ń gún èlùbọ́ lóríṣiríṣi. Mo máa ń gún láfún èlùbọ́ gbòdò. Mo máa ń gún oríṣiríṣi èlùbọ́. Mo máa ń gún, yeah, oríṣiríṣi èlùbọ́ mo máa ń gún. A fi ro àmàlà, a fi jẹ iyan. Bẹ́ẹ̀ ni mo máa ń gún èlùbọ́ gán.

Àá mọ́ maa n ṣe ajoyọ̀ ọjọ́ ìbí mi ò. Tí n bá d'ọjọ́ ìbí mi, màá dúpe lọ́wọ́ Ọlọ́run elduwà tó dá mi sí. Tí n bàá tún dupé lọ́wọ́ Ọlọ́run tó dá mi sí, màá wá wẹ̀, màá jẹun tó wù mí, màá dáná, best food mi ni màá ṣe, màá wá ya picture, màá, màá ṣà munu ara mi dun.

Mo máa ń dáàbò bàrà mi gan o, torí kì í bí ẹ̀ lè rí picture of family mi kí n gbe sórí afẹ́fẹ́ ẹ lè rí. Àwọn nǹkan tí mo jẹ̀ máa ń ṣe bí ayẹyẹ ẹ lè rí kí n gbe sórí afẹ́fẹ́ torí mo máa ń dáàbò bàrà mi gidi gan ni.

A mo máa ń ṣe yàn ga gan. Mo máa ń ṣákọ. A ti n ba jádè tun báyìí màá ṣákọ. Máa ń ṣákọ sáwọn ta mi lọ́rùn. Máa ń ṣákọ gidi gan. Máa ń ṣákọ gan ni.

Èmi nígbàgbọ́ nínú Ọlọ́run tó dá mi àti nínú ara mi. Tórí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, eyi oun òye mi, sugbon mo gbàgbé nínú ọ̀nà àtà ara mi. Ọlọ́run tó dá mi mo tún gbàgbọ́. Mi gbàgbọ́ nnkan mi léyìn Ọlọ́run.

Èmi ò ní forúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. Mi ò ní mo forúkọ sílẹ̀ lẹ́yìn ṣọ́ọ̀ṣì ijosin kankan. Sugbon kí n wá forúkọ sílẹ̀ ní dé idara e ni rí orúkọ mi ní klọ́ọ̀bù.

A, mo mọ̀ Tọ́ṣẹ́ máa ń ṣe ètò gan-an. Agaaga ètò ìsìn, mo mọ̀ Tọ́ṣẹ́ máa ń tún ǹkan areǹgì kan gbó. Gúùdù ni mo ti ẹ̀ láìkì láti máa ṣètò ǹkan dáadáa. Agaaga ètò ayẹyẹ àti ìṣẹ̀ náwó kànkan. Mo ní ìfẹ́ sí gidi gan.

A! Mo máa ń wọ́ fìlà dáadáa. Ko dá, mo like fìlà dídé jú kí ń wẹ̀r scarf lọ. Àgaga tí mo bá wọ́ aṣọ àwọn elébò, màá dé fìlà sí, màá wọ́ batà sí. O mọ́ mu ká aṣọ mi dára gan an. Tí nbá ṣi wọ, o mọ́ mu kójú mi rẹwà lọ́pọ̀lọ́pọ̀.

Kíni mo fẹ́ lọ mọ sé ní etí òkun? Mi ò fẹ́ràn láti lọ bẹ, n ti é lọ bẹ̀ rí. Ẹ̀yin lọ bẹ̀ rí. Èmi ò nífẹsí o láti lọ sí etí òkun, mí n dé bẹ́ẹ̀ rí kí n mo fẹ́ lọ mọ sẹ n bíbẹ̀. N lọ bẹ̀ rí o. Torí kò sí nǹkan tí mo fẹ́ lọ mọ ṣe.

A! Èmi ò ní fi síbi bẹ́ o. Mo ń kíp àwọn fáìlì mi lórí PDF nínú wardrobe mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé fáìlì mi síbi tó wà safe tí ó sì kíọ̀, tí ó ṣe pé yẹn kò dé bẹ́ẹ̀

Ah! Mo ti lu etí rí, mo ń wọ yẹríǹgì, mo ti lu etí dáadáa rí, tí máa fi yẹríǹgì sí i loríṣiríṣi. Mo ti lu etí, etí méjeji mi gan na nbá mi lu. Mo ń wọ yetí, ǹkan wọ́ mọ́ ni, torí kò dára fún ọmọ olorun láti mọ wò.

Èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbángbán o. Mọ láìkì kí n ṣiṣẹ́ mi nínú ilé. Mọ láìkì ìkàn privacy, mò fè jè kí èyàń mọ ǹkan tí mo ṣè sóo, iṣẹ́ ìta gbàngbàn mi tiè ní ìfẹ́ síi rárá.

Mo rántí ìgbà tí mo wà lọ́mọdé, tí a mọ̀ se ninu òjò, a mọ pàlọ́. Mo rántí ìgbà tá a mọ lọ sí ìpéjọpọ̀ àwọn ọmọdé àgàgà àsìkò ọdún kérésì bayi. Tá a ṣe kàró ibi Jésù.

Ah! Mo máa tètè jí ní kùtùkùtù ki n lè ráyè sí àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Màá gbálẹ̀, màa fọbọ́, màa dáná, màa we ọmọ, màá ṣẹ se wá mú orí lé ibi iṣẹ́ mi. Tí mo bá tètè jí, mà á lè tate ibi tí mo ń lò torí obìnrin máa ń ṣiṣẹ́ ilé.

Mo máa ń wọ ìbọwọ́ lẹ́ẹ̀kọ̀kan boya bi tí mo bá ń po kẹ́míkà pò, lámò ṣiṣẹ́ kẹ́míkà pe boya mo fẹ́ ṣe ọṣẹ. Ìgbà ọ̀lẹ lérìí tí mo lò bọwọ́, kì í dédé ni mo lo bọwọ́, lè bí o. Ẹ̀yìn ni ìlù ìgbà tí mi ṣe nọ́ọ̀sì, àwọn nọ́ọ̀sì máa ń lo léra léra.

Mo máa ń lọ sí sọ́ọ̀bù mìí emi n tá ja ni. Mò ń ṣe business, mò ń ta ja tálátátà torí ìgbà tó bá sí wu mí ni mo máa n lọ torí emi lòga àrà mi. Bobá wù mí mó le duro sílé kí n ṣinmí, bo bá sì wù mí mo lè ta, mo lè lọ.

Kò sí ìgbà tí mi ò lọ sí ilé ìjọsìn o. Mo gbogbo ọjọ́ tó lọ, ọṣẹ̀ méjì la fi lọ sí ilé ìjọsìn. Là gbádura si olorun Mo sì ń lọ lọ́la gan-an. N lé ka ọjọ́ tí mo máa lọ sí ilé ìjọsìn gan-an lóṣù. Nítorí ó da kí èèyàn mọ lọ sí ilé ìjọsìn níwájú Olúwa. Ni ekun ùn rẹ ayọ̀ wà.

Ah hmmm ohun tí mo mọ̀ ṣe jù ni pé ká dáná, ká dáná, ká sọ oúnjẹ. Mo mọ̀ àmàlà ró, mo mọ̀ iyán gún, mo mọ̀ sẹ̀mọ́ ró. Mo rí oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bá ṣe ń ṣe. Mo mọ̀ bá ṣe ń ṣe oúnjẹ dáadáa.

Mo láìkì ọjọ́ Sunday torí pé ó jẹ́ ọjọ́ ìsinmi. Mo láìkì ọjọ́ Wednesday torí ó jẹ́ ọjọ́ ààrin. Ọjọ́ méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí jù láàárín ọjọ́. A wà lè mu Tuesday ṣùgbọ́n Sunday àti Wednesday mo láìkì wọn gan, mo fẹ́ràn wọn.

Ti mo ba, àwọn ìkójúkọ tí mo máa ń rii nídìí iṣẹ́ mi, ó pọ̀. Àwọn customer mi wa tó jẹ́ pé ẹnu wọ́n dùn, tọ́nì kan, ó ra nǹkan e wàá gbé fún wọn tan, ni o wá di pe e mo fáwọn lásọ, ke toro owò yín gbá. Tẹ bá tún wá sín wọn lówó náà, wọ́n tún mu yín bú ni. Surú náà là á ni fun iṣẹ́ wa.

Nǹkan tí mo fẹ́ràn jù ni kí mo ya àwòrán. Ìgbà tí mo wà ní primary school, secondary school, mo máa yá odidi eyan báyi mátúù ya tó ṣe pọ̀ mọ́. À, àwọn ọmọ àwòrán yà gíbi gan ni. Ṣùgbọ́n nǹkan fi gba, talent oun pa mọ́ fún àwọn kan kí wọ́n máa báa mọ. Tí wọ́n bá mọ̀ ni, a! Wọ́n fọ́ ọ́, wọ́n fọ́ ọ gan. Tọ́ sì wà mo lè ya wọ́n tí wọ́n ṣe dúró, tí wọ́n ṣe sùn sórí bẹ́ẹ̀dì tó, mo lè ya wọ́n.

Mo like eré ìdárayá gan, bí ká kọ orin. Mo like orin gan, orin ọlọ́run àti orin ìfẹ́. Ṣùgbọ́n ó tí pẹ́ tọkọ mí ti fún mi ní orin ìfẹ́ mọ̀, ìgbà tàwà lọ́nà ni tó n mu sími ní orí ló máa ń fún mi ní orin ìfẹ́. Ìgbà tí a sì tí marry kò ráyè mi mọ́, ìjọ woo ló tiẹ̀ ti kọrin ìfẹ́ fún mi, pẹ́